Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọwọ́ nígbà tó jẹ́ pé iṣẹ́ tí mo yàn láàyò ó jẹ́ iṣẹ́ tí màá máa fi ọwọ́ ṣe dáradára fún idi eleyii Mo má ń wọ ìbọwọ́ láti ṣe ìdáàbòbò fún ọwọ́ mi. Àjájá ní àkókò yìí tó jẹ́ àkókò òtútù, mo máa ń wọ ìbọwọ́ láti ṣe ìdáàbòbò fún ọwọ́ mi nípa òtútù. Ó sì jẹ́ ìbọwọ́ jẹ́ nǹkan tí a ti fi ń kọ́ra náà láti kékeré tó jẹ́ ìgbà tí a wà ní ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Bàbá wa wọ́n máa ń wọ ìbọwọ́ fún wa tí a bá ń lọ sùkúu àti ìbọ̀sẹ̀ náà.

Ìgbádùn mi, ó jẹ́ ǹkan tí mo ri igbádùn mi sí. Mo fẹ́ràn ìbálòpọ̀ dáradára, but ṣùgbọ́n mi ò kí ń ṣe ìdá ìbálòpọ̀ yìí láàárín ẹnikẹ́ni láyé ṣe èmi pẹ̀lú ìyàwó mi. Mo jẹ́ ẹni tó fẹ́ràn ìbálòpọ̀ dáradára kí mọ bá ìyàwó mi lòpọ̀ nígbà tí a bá wà nílé. Yálà inú òtútù àbí inú ọyẹ́ àbí inú ooru, yálà ọ̀sán ni, àárọ̀ ni àbí òru, mo fẹ́ràn ìbálòpọ̀ dáradára ní eléyìí tó jẹ́ ǹkan tó máa ń mú okun fún ara mi dáradára àti láti lè ṣe iṣẹ́ òòjọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà mi tuntun. Nígbà tó jẹ́ pé tí a bá ti jọ bẹ̀rẹ̀ kátakárà ni màá ti gba èrọ ìbánisọ̀rọ̀ wọ́n. Fún di eléyìí, màá fẹ́ràn láti máa pe wọ́n dáradára láti mọ̀ mọ̀ ìlọsíwájú àbí kùdiekùdie tí wọ́n ní inú iṣẹ́ tí a jọ ń ṣe papọ̀. Mo máa ń gba nọ́mbà wọn, mo sì máa ń rí i pé ọjọ́ méjì sí mẹ́ta màá rí dájú pé mo pè wọ́n, mo bèèrè báwo ni iṣẹ́ ṣe ń lọ àbí báwo ni àjọṣepọ̀ wa ṣe ń dánmọ́nrán. Eléyìí sì tún jẹ́ nǹkan tí mo fi ń mú àjọṣepọ̀ wa lọ sókè dáradára.

Ohun tí mo fẹ́ràn kí n má ṣe jùlọ ní àṣálẹ́ nígbà tí mo bá parí iṣẹ́ oojọ mi, mo máa ń kúrò ní ibi iṣẹ́, máa ń lọ sí ìpàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti jọ lọ se mítiinì ránpẹ́ nípa báwo ni iṣẹ́ àbí báwo ni ìdojúkọ tí olúkúlùkù ní ní ẹnu iṣẹ́ àti láti sọ̀rọ̀ nípa ìdàgbàsókè àwa náà.